Mo ǹ nífẹẹ sí láti máa dán irun mi mọ́lẹ̀ dáradára. Mo nífẹẹ sí kí n má ṣe múló. Mi kò nífẹẹ sí kí irun kó má wù lórí mi. Mo nífẹẹ sí kí n má gẹ irun mi mọ́lẹ̀ dáradára.

Irú ìgbóná diẹ́diẹ́ wo ni òun tó ka sí? Ṣé bí ìgbóná tí a máa ń fi ń lọ aṣọ, àbí ìgbóná tí a máa ń fi ń jẹ́ kí omi kó hó? Irú ìgbóná wo ni òun tó ka sí?

Mo mọ oúnjẹ ìrẹsì àti ẹ̀wà, mo mon sè é dára dára. Mo nífẹ̀ẹ́ sí ìrẹsì àti ẹ̀wà, ṣùgbọ́n kò sí oúnjẹ tí mi kò máa sè. Mo kọ́ ọ́ láti ọ̀dọ̀ màmá mi.

Irú àgbàlá òjò wo ni o ń tọ́ka sí? Ṣé àgbàrá òjò nínú àyíká ilé, àbí àgbàrá òjò tí wọ́n máa ń ṣe sí ìta ní ẹ̀gbẹ́ ọ̀nà? Irú àgbàrá òjò wo ni o ń tọ́ka sí?

Bẹ́ẹ̀ ni, mò máa ń wo ètò àwọn tẹlifíṣàn ajaja. Mò máa ń wo ìròyìn nínú tẹlifíṣàn. Ìròyìn ni mo máa ń sábà wò dáadáa.

Irú àwòrán wo? Ìbéèrè yìí kò yé mi dáradára. Òní ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Irú àwòrán wo ni ìwọ ń sọ nípa rẹ̀?

Mo nífẹẹ sí láti máa ra ǹkan fún àwọn ọ̀rẹ́ mi àjájá tí a bá jáde, ṣùgbọ́n àwọn náà máa ra ǹkan fún èmi náà.

Mo nífẹ̀ẹ́ sí láti máa tọrọ àforíjìn àjájà tí mo bá rí wípé mo ṣẹ onítọ̀hún, mo máa ń tọrọ àforíjìn tí máa sì rí dájú wípé o fi oríjìn míì.

Bẹ́ẹ̀ ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ tí wọ́n ń pè ní ẹwà nítorí mi ò nífẹ̀ẹ́ rẹ̀ dáradára. Mi kò nífẹ̀ẹ́ ẹwà jíjẹ dáradára. Mo.

Mo máa ń tan ẹ̀rọ aláàmù mi kójí mi ní dédé agogo ti mo bá fẹ́ jí. Mo nífẹ̀ẹ́ sí láti máa tan ẹ̀rọ aláàmù láti jí mi ní ìgbà tí mo bá fẹ́ jí.

Yorùbá yìí kò yé mi dáradára. O ní àwọn iṣẹ́ ìgbọ̀n ìgbọ̀nsẹ̀ wo ni o lọ? Ní Yorùbá, ìgbọ̀nsẹ̀ jẹ́ ẹni tí ó lọ yá ìgbẹ́. Yorùbá yìí kò yé mi dáradára.

Mo nífẹ̀ẹ́ sí kí n máa mu coffee ní òwúrọ̀ kí n sì tún jẹ oúnjẹ kékeré bíi slice bread kékeré, ìyẹn búrẹ́dì tí wọ́n ti là ní kékeré.

Mo fẹ́ran ọjọ́ Aje. Mo fẹ́ran ọjọ́ Aje nínú gbogbo ọjọ́. Ọjọ́ Aje ni mo fẹ́ran jù. Ọjọ́ Aje jẹ́ ọjọ́ tí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀. Ọjọ́ náà ni mo fẹ́ran jù.

Yorùbá yìí kò yé mi dáradára. Òní ṣe o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú oko? Sé oko ni ìwọ fẹ́ sọ ni? Yorùbá yìí kò yé mi dáradára. Irú ọjà wo ni ìwọ ń sọ?

Mo nífẹẹ sí láti máa bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ìwà pẹ̀lẹ́. Mi kì í bínú sí oníbàárà mi, èmi àti oníbàárà mi wà ní ìsọ́wọ́pọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo nífẹẹ láti máa lọ sí ìlú tí mi ò tíì mọ̀ láti lè lọ wo nǹkan tuntun ní ìlú yẹn. Mo nífẹẹ síi láti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ síi láti máa mu ẹ̀rọ ìlera, nítorí mo nífẹ̀ẹ́ sí ẹ̀mí ara mi dáradára. Mo nífẹ̀ẹ́ síi láti máa mu ẹ̀rọ tí kò ní jẹ́ kí ìlera mi kí ó dínkù. Mo nífẹ̀ẹ́ sí i.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán dáradára. Mo nífẹ̀ẹ́ sí àwòrán yíyà ní àti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo mọ bí a ti ń ya àwòrán dáradára.

Bẹ́ẹ̀ni, tí a bá pé méjì sí mẹ́ta tí a wọ ẹrọ ìgbésókè àjọ máa ń sọ̀rọ̀ tí a ó fi dé ibi tí a ń lọ. Mo máa ń bá ènìyàn sọ̀rọ̀ nínú ẹrọ ìgbésókè.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi ó rẹwà púpọ̀, àjàjà ni inú rè, ọkọ̀ ojú omi ó rẹwà gan-an ni, ibùsùn wà níbẹ̀, ilé ìdáná, ilé ìjẹun, gbogbo rẹ̀ ló wà níbẹ̀

Yorùbá yìí kò yé mi dáradára. Òní ṣe o máa ń ṣe ìmúdójúìwọ̀n, ṣó fi ti wẹ̀ rí? Yorùbá yìí kò yé mi dáradára. Yorùbá yìí kò yé mi.

Mo nífẹ̀ẹ́ sí láti máa fọ aṣọ ní ìparí ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ mi ní àárọ̀, tí mà sì lọ ṣa, tí mà lọ ní ọ̀sán tàbí ìrọ̀lẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà tí mò ń fi ń sin ǹkan. Mo ní ọgbà tí mò ń gbin ǹkan sí. Mọ ní ọgbà ní ẹ̀yìnkùlé ilé mi.

Yorùbá yìí kò yé mi tó. Òní báwo ni ó ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Kí ni o ń jẹ ìlà? Yorùbá yìí kò yé mi tó.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Irú ibi ìwẹ̀ wo, ṣe ìwẹ̀ odò wíwẹ̀ àbí ìwẹ̀ tí ilé ìwẹ̀ tí a kọ́ sí inú ilé wa?

Mo nífẹ̀ẹ́ sí áìsikirimù, adùn tí mo máa ń fẹ́ràn níbẹ̀ ò ní wípé áìsikirimù máa tútù dáradára. Tí áìsikirimù bá ti gbóná, kò sí adùn níbẹ̀ mọ́.

Yorùbá yìí kò yé mi dáradára. Ó ní ṣe o máa ń ka àwọn àdéhùn dáradára. Ṣé ohun tí o fẹ wí ni wípé ṣe o máa ń tẹ̀lé àdéhùn dáradára? Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí láti máa tẹ̀lé àdéhùn dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ tí mo bá fẹ́ fi ọwọ́ mi mú nǹkan bí i ẹlẹ́gbin tàbí ǹkan tí ó dọ̀tí mo nífẹẹ sí láti máa wọ ìbọ̀wọ́

Ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni àwọn ẹ̀rọ amúnáwá tí wọ́n ṣe bálabala. Wọn kì í sábà fún wa ní iná. Ó ní ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi.

Yorùbá rẹ kò yé mi dáradára. O ní kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ. Ṣé Yorùbá tí o fẹ́ sọ ni wípé èló ni ó wà nínú àpò owó mi tí mo fi pamọ́?

Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń wa ọkọ̀ ojú òfurufú. Ọkọ̀ ojú òfurufú. Ìmọ̀ rẹ̀ ni mo fẹ́ kọ́. Bí wọ́n ṣe ń wa ọkọ̀ ojú òfurufú ni ìmọ̀ tuntun tó wù mí tí mo fẹ́ kọ́.

Mo nífẹ̀ẹ́ sí láti máa ṣíṣe ní wákàtí márùn-ún ní ojoojúmọ́. Wákàtí márùn-ún sí wákàtí mẹ́fà ó pọ̀ tán ní ojúmọ́ ni mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe iṣẹ́

Oṣù kìíní ohun ni wọ́n bí mi. Oṣù kìíní ọdún o ni àwọn òbí mi bí mi. Mo tún jẹ́ ọjọ́ kìíní oṣù kìíní ọdún ohun ni àwọn òbí mi bí mi.

Yorùbá rẹ kò yé mi dáradára. O ní báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Sé ohun tí o fẹ́ sọ ni wípé báwo ni mo ṣe ń dáàbò bo Íńtánẹ́ẹ̀tì mi tí àwọn ọ̀bàyéjẹ́ kò fi máa rí lò? Yorùbá yìí kò yé mi dáradára.

Mo ní ìfẹ́ sí kí n máa ra ẹ̀rọ ayárabíàṣá ní ìparí ọdún. Mo ní ìfẹ́ sí dáradára kí n ra èyí tí ó tún ju èyí tí mò ń lò lọ ní ìparí ọdún.

Mo jẹ́ ẹnìkan tí ó máa ń ronú dáadáa, tí mo sì máa ń wo ìṣàkún ǹkan. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń ronú lọ́pọ̀lọpọ̀, ló fàá tí mo fi máa ń mú èrò tuntun wá ní gbogbo ìgbà. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń ronú dáadáa.

Nígbà tí mo kẹ́yìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́, ó ní ìgbà tí ọkọ̀ mi ní ìjàmbá kékeré kan tí táyà rẹ̀ fọ́. Ìgbà yẹn ni mo kẹ́yìn láti lọ sí ibi iṣẹ́.

Rárá o, n kò mọ̀ bí wọ́n ṣe ń pa ẹja, ṣùgbọ́n mo máa ń jẹ ẹja dáradára. Mọ nífẹ̀ẹ́ sí ẹja, nítorí dókítà sọ pé ẹja ní, ẹja dára ní ẹ̀yà ara wa. Fún jíjẹ, mo máa ń jẹ ẹja.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ tí àwọn ọ̀rẹ́ mi máa ń fi ń pè mí. Mo ní orúkọ ìnagijẹ tí mo sì nífẹ̀ẹ́ sí orúkọ náà dáadáa. Mo ní orúkọ ìnagijẹ.

Yorùbá rẹ kò yé mi dáradára. O ní, "ṣé o máa ń pàdé ifojúsùn tita rẹ? Ifojúsùn tita rẹ wo ni ò ń sọ?" Mi kò mọ Yorùbá tí o sọ yìí dáradára.

Mi o nífẹ̀ẹ́ sí eré sísá. Kí ènìyàn máa sáré, mo nífẹ̀ẹ́ sí eré ìdárayá, eré sísá. Nítorí emi náà mọ eré sísá dáadáa ni mo fi nífẹ̀ẹ́ sí eré ìdárayá, eré sísá.

Mo nífẹ̀ẹ́ sí ojú ọjọ́ tí kò ní òòrùn púpọ̀, mo nífẹ̀ẹ́ sí dáradára. Mo nífẹ̀ẹ́ sí ojú ọjọ́ tí kò ní òòrùn púpọ̀, tí òtútù ibẹ̀ náà kò pọ̀ jù, tí gbogbo ẹ wà ní ètò létò, mo nífẹ̀ẹ́ sí dáradára.

Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni láti jẹ́ kí iṣẹ́ mi kó gbèrò dáadáa, kí n lè bá fi ọkàn balẹ̀ ní ọjọ́ iwájú, kí ìyà má bá jẹ mí ní ọjọ́ iwájú.

Mo nífẹ̀ẹ́ sí oṣù kìíní nínú ọdún nítorí abí mi ni oṣù kìíní ọdún. Ọjọ́ kìíní oṣù kìíní òun ni ọjọ́ ìbí mi. Fún ìdí èyí mo nífẹ̀ẹ́ sí oṣù kìíní inú ọdún.

Àwọn tí wón ń bá mi ṣiṣẹ́ wọ́n kún ojú òṣùwọ̀n. Èmi kìí pàrọ̀ ọkàn tí iṣẹ́ bá pọ̀, nítorí mo ní àwọn òṣìṣẹ́ tí wọ́n pọ̀ tí wọ́n sì da ara wọn lójú dáradára. Èrù kì í bà mí tí iṣẹ́ bá pọ̀.

Mo fẹ́ràn ẹ̀fọ́, ẹ̀fọ́ tètè ni mo fẹ́ràn. Mo fẹ́ràn ẹ̀fọ́ tètè ní jíjẹ nítorí ẹ̀fọ́ tètè ní okun, ó ní ohun tí ó máa ń fún ènìyàn ní okun àti agbára. Mo fẹ́ràn ẹ̀fọ́ tètè dáadáa.

Mo fẹ́ran ọdún Kérésìmesì. Kérésìmesì ni ọdún tí mo fẹ́ran jù. Mo fẹ́ran ọdún Kérésìmesì, òun ni mo fẹ́ran jù nínú àwọn ọdún.

Bẹ́ẹ̀ni, mo máa ń rí orun sùn nígbà tí mo bá sùn. Nítorí wípé mi ò kó ǹkankan lé àyà, òun ni mo fi má ń rí orun sùn dáadáa. Mo má ń rí ohun sùn nígbà tí mo bá ń sùn.

Bẹ́ẹ̀ni, mo ní ìfẹ́ sí láti máa fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún ajaja ní ọjọ́ tí inú mi bá dùn sí wọn. Mo máa ń fún wọn ní owó àfikún dáadáa.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí láti máa pa owó pamọ́. Mo máa ń pa owó pamọ́ nítorí ọjọ́ tí kò bá sí nǹkan kan. Mo nífẹ̀ẹ́ sí láti máa pa owó pamọ́ nígbàkúgbà.

Mo ní àwọn tí ó máa ń bá mi ṣe àmójútó ibi iṣẹ́ mi dáadáa tí èmi náà sì máa mójútó fún ìdí èyí kò kìí sábà sí ìṣòro kankan ní ibi iṣẹ́ mi tí yóò ju èmi wá lọ. Fún ìdí èyí mi kì í kojú ìṣòro tí yóò pọ̀ ju níbi iṣẹ́ mi.

Mo nífẹ̀ẹ́ sí láti máa tọ́jú ara mi dáadáa. Àkọ́kọ́ láti lọ máa ṣe àyẹ̀wò ní ọ̀dọ̀ dókítà mi. Eléèkejì, mo máa ń jẹ oúnjẹ tí ó máa ń ṣe ara ní àǹfààní. Elẹ́ẹ̀kẹta, mo nífẹ̀ẹ́ sí kí n máa se kí n máa sáré yí àdúgbò ká kí n lè bá ní àlàáfíà dáadáa tí àwọn eléyìíbo ń pè ní èsa sáìsì.

Bí mo ṣe máa ń rí wí pé ọjà mi dára, òun ni wí pé ìpele mẹ́ta ni ọjà mi yóò gbà kọjá kí á tó tàá. Ìpele àkọ́kọ́, á yẹ̀ wò dáradára. Ìpele ẹlẹ́ẹ̀kejì, òun náà á yẹ̀ wò dáradára. Ipe ṣe kò sí àṣìṣe kankan níbẹ̀. Ìpele ẹlẹ́ẹ̀kẹta, á yẹ̀ wò dáradára kí á tó gbé lọ sí ibi tí a ó ti tà á. Ó dá mi lójú wí pé ọjà mi dára.

Mo nífẹẹ sí láti máa jáde ní òpin ọ̀sẹ̀, kí n máa lọ sí ilé sinimá. Mo nífẹẹ sí láti máa lọ sí etí òkun. Mo sì nífẹẹ sí láti máa bá àwọn ọ̀rẹ́ mi ṣeré. Ìyẹn jẹ́ ìgbádùn mi ní ìparí ọ̀sẹ̀.

Mo nífẹ̀ẹ́ sí láti wá ààyè fún àwọn ẹbí mi tí mo bá ti ti ibiṣẹ́ dé tí a máa jókòó sí abẹ́ igi tí a máa máa ta ayò. Mo nífẹ̀ẹ́ sí kí èmi àti àwọn ẹbí mi kájọ máa takùrọ̀sọ.